Bẹ́ẹ̀ni o, mo dupe. Àláfíà ni mo máa ń wà, ara mi sì le koko. Mo ń gbádùn lọ́sẹ̀ yìí torí pé a ṣẹ̀ṣẹ̀ parí ọdún Kérésìmesì àti ọdún New Year, so mo wà dáadáa.

Tí n bá ti dé ibi iṣẹ́, tí bá ti kojú ìṣòro, mo máa ń ṣe díẹ̀díẹ̀ ni. Mo máa pín ṣọnà kéékèèké, màá dẹ̀ máa ṣe díẹ̀díẹ̀ ni màá máa ṣe. Bí mo ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́ rẹ̀, tí bá ti wo ǹkan ná, mo máa mú jáde, mo máa pín sí ọ̀nà kéékèèké, màá dẹ̀ máa, màá dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ díẹ̀díẹ̀ ni.